Bẹ́ẹ̀ni o, mo máa ń bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Tí mo bá lọ sí agbègbè tó ní ẹ̀rọ ìgbésókè, tí mo bá wọ inú ẹ̀, tí mo bá rí àwọn èèyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi, wà á kọ́kọ́ kí wọn pé wọ́n kàárọ̀. Bó jẹ́ ènìyàn tí mo mọ̀ ni, màá bèerè àlàáfíà wọn àti àwọn ẹbí. A sì sọ̀rọ̀ lórí ayèmọ̀yẹ́ nǹkan tí a sọ pàtí tẹ́lẹ̀. Gbogbo ìgbà ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Mo fẹ́ràn púpọ̀ láti lọ sí ilé ìsẹ̀mbáyé. Ní ìgbà tí mo lọ gbẹ̀yìn ní ọ̀sẹ̀ kẹrin sẹ́yìn, mo lọ sí ilé ìsẹ̀mbáyé èyí tó wà ní àgbàdaríìgì ní Badagry. Mo sì rí ọ̀pọ̀lọpọ̀ ǹkan oríṣìíríṣìí ìsẹ̀mbáyé tó wà níbẹ̀. Ilé ìsẹ̀mbáyé jẹ́ ibi tí èèyàn ti le kẹ́kọ̀ọ́ púpọ̀ lórí ǹkan àtijọ́. Nítorí náà, mo fẹ́ràn àti máa lọ sí ilé ìsẹ̀mbáyé gan an ni.

Bẹ́ẹ̀ni o, bí iṣẹ́ ò bá yá ni, èèyàn kan ò gbọdọ̀ yáṣẹ́. Nítorí náà tí ènìyàn bá wà lẹ́nu iṣẹ́ ṣíṣe ni ó máa ń ṣe. Nítorí náà mo máa ń ṣiṣẹ́ kárakára gan an ni tí n bá wà lẹ́nu iṣẹ́. Bẹ́ẹ̀ ni èèyàn ṣe máa ń ní ìgbéga sókè. Nítorí náà mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́.

Ọjà tuntun èyíi tí à ń se ipalèmọ́ lọ́wọ́ yóò jáde ní ọdún tí a fẹ́ mú yìí. Ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ni yóò dá jáde. Yóò sì ní ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère tí máa ń mú orí wú, tí ó sì máa ń mú ara àwọn oníbàárà yà. Ọjà tuntun yóò jáde ní inú oṣù kejì nínú ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n yìí náà ni ó máa jáde. Nítorí náà a kó ojú lọ́nà.

Rárá o, èmi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba o. Nítorí wípé iṣẹ́ ìtagbangba a máà mú ariwo dání. Èmi gẹ́gẹ́ bí ènìyàn kan ò sì fẹ́ràn ariwo púpọ̀. Nítorí náà mo láìkì láti máa ṣiṣẹ́ ní inú yàrá ìṣiṣẹ́ mi ní ilé iṣẹ́ mi. Èyí tí à ń pè ní ọ́fíìsì ni mo ti fẹ́ràn láti máa siṣẹ. Mi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba rárá.

Àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín dáa gan ni, kódà wọ́n lè mú òsùnú rẹ́rìn. Mo rántí nígbà tí mo wà ní kékeré, àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín la fi má ń mú inú ara wa dùn. Tí a bá fẹ́ ṣeré òṣùpá ní alẹ́, àwọn ọmọdé á jókòó yíká, àwọn àgbàlagbà tó wà láàrín wa yóò si máa sọ àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín fún wa.

Aago ọwọ́ ti di ẹ̀ṣọ́ lásán ní òde òní, nítorí pé láti wo aago kò níra rára. Tí a bá ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wá, a lè wo nǹkan tí aago ń sọ, a sì mọ nǹkan tí aago ń sọ. Nítorí náà, aago ọwọ́ ń ṣe pàtàkì, ó ti di nǹkan ẹ̀ṣọ́ lásán nísìnyí. Ẹ̀ẹ̀kan kan ni mo sì máa ń wo aago ọwọ́.

Èmi gẹ́gẹ́ bí ènìyàn kan tí ó pọ́n àwọn alábàárà mi, mo pọ́n wọn lé gaan ni. Gẹ́gẹ́ bí àwọn olóyìnbo ṣe máa ń sọ wípé customer is king. Nítorí náà, àwọn oníbàárà mi, mo pọ́n wọn lé gaan ni. Ìwà ìṣòwò kan tí èmi mú ní okunkundùn ni pé èèyàn gbọ́dọ̀ pọ́n oníbàárà rẹ̀ lé kí wọ́n ba lè máa wá láti máa bá ẹni náà rajà ní gbogbo ìgbà.

Gbogbo olùtajà gbọ́dọ̀ má ṣe ìtọ́jú ọjà, ó ṣe pàtàkì gan an ni. Nítorí náà gẹ́gẹ́ bí olùtajà tí mo jẹ́, mo má ń ṣe ìtọ́jú ọjà kí àwọn oníbàárà mi lè ra nǹkan tó jẹ́ gidi.

Ọ̀pọ̀lọpọ̀ orin ni mo fẹ́ràn o, nítorí pé èmi gẹ́gẹ́ bí ènìyàn kan tí ó fẹ́ràn orin. Orin jùjú, orin fújì àti àwọn orin òde òní tí à ń pè ní afrobeat àti hip hop ni mo fẹ́ràn. Ṣùgbọ́n orin àtijọ́ orin jùjú jẹ́ àwọn orin kan tí ènìyàn gbọdọ̀ máa gbọ́ ní gbogbo ìgbà. Nítorí àwọn orin náà ní ẹ̀kọ́ púpọ̀ nínú. Orin èyí tí mo fẹ́ràn jù ni orin King Sunny Adé tó ní “Ayé ń retí ẹlẹ́yà níbo lẹ̀ fi Tolúwa sí”. Orin náà jẹ́ orin tó máa ń bá ọkàn sọ̀rọ̀.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù? Ah, mi ò fẹ́ràn òjò rárá. Nítorí òjò máa ń ba plan jẹ́ ni. Bí ènìyàn bá ti plan láti jáde tí òjò sì bẹ̀rẹ̀ sí ní rọ, òjò náà á da gbogbo plan náà runi. Nítorí náà mo fẹ́ràn òrun-féréfẹ́ tí kò pọ̀ jù tí ò sì tani lára. Irú ojú ọjọ́ bẹ́ẹ̀ ni ó máa ń mú inú mi dùn. Nítorí pé kò kín sí ìdíwọ́ fún èyàn láti ṣe gbogbo ǹkan tí ó bá gbà léro láti ṣe.

Ní ọdún tí ó kọjá sẹ́yìn ni mo padà lọ rí dókítà fún ọrọ̀ ara mi nítorí mo jẹ ẹni tí ara mi ṣe sákásáká. Mi ò kín ṣe àìsàn, nítorí náà emi ò kín fi bẹ́ẹ̀ lọ rí dókítà ní gbogbo ìgbà. Ṣùgbọ́n mo máa ń sin àwọn ọ̀rẹ́ mi àbí ẹbí mi lọ bí wọ́n bá fẹ́ lọ rí dókítà fún àìlera kan tàbí ikejì. Ṣùgbọ́n fún ara titẹ mi gangan, ó ti tó ọdún kan sẹ́yìn tí mo rí dókítà gbẹ̀yìn.

Bátìrì fóònù mi kì í máa dúró púpọ̀. Kódà ó ti wùn mí ní tipẹ́ tipẹ́ láti pààrọ̀ fóònù náà sí fóònù mìíràn nítorí bátìrì tí kì í máa dúró pẹ́ náà ni. Bí mo bá fi síná ní sìn in tí ó sì gbaná sára dáadáa, tó bá ma fi tó wákàtí méjì péré, yóò ti nílò kí ń tún fi síná. Nítorí náà bátìrì náà kì í máa ń dúró dáadáa.

Aago mẹ́rin àbọ̀ ìdájí ni mo ṣe eto o agogo ìjí mi sí, nítorí pé ní àdúgbò yìí bí ènìyàn bá níbí lọ gẹ́gẹ́ bí ibi iṣẹ́ àbí ọjà ni lọ ní àárọ̀, ó gbọ́dọ̀ tètè jí kó bọ́ sọ́nà kó ba lè má ko sínú go slow traffic congestion. Nítorí náà mo máa ti ṣètò agogo ìjí mi sí aago mẹ́rin àbọ̀ kí n ba lè tètè jí ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe kí n sì lè bọ́ sọ́nà ní kíákíá.

Mi o, mi ò kí ń ṣe ènìyàn tí ó máa ń tètè jẹun ní òwúrọ̀. Nítorí náà bí mo bá fẹ́ ṣiṣẹ́, màá kàn mú coffee fẹ́rẹ́fẹ́ tó ní mílìkì àti ṣúgà nínú. Ǹkan tí mo máa ń fi sínú niye ní òwúrọ̀, tó bá sì di gẹ́gẹ́ bí aago méjìlá, màá sẹ̀sẹ̀ wá jẹun. Mo lè jẹ búrẹ́dì àbí kí n jẹ ìrẹsì àti ẹ̀wà.

Ní ojoojúmọ́ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Mo ma ń fẹ́ràn láti ra epo bí mo bá tí ń bọ̀ nílé láti ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́ kí epo lè wà nínú ọkọ̀ bí mo bá fẹ́ jáde láàárọ̀. Nítorí pé ní owùrọ̀ epo rírà lè fa ìdènà. Nítorí náà bí mo bá tí ń bọ̀ láti ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́ ní ojoojúmọ́ ni màá ti ra epo tí epo á sì kún bámúbámú nínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni o, ìwé kíkà jẹ́ lára ohun tí mo fi máa ń ṣe ìsinmi. Bí mo bá ṣiṣẹ́ tán tí mo fẹ́ sinmi, ìsinmi ránpẹ́, mà á gbé ìwé, mà á ka díẹ̀. Bí mo fẹ́ sùn lálẹ́, ìwé kíkà yìí náà ni mo máa fi ń ṣe ohun ìkẹyìn tí mo máa ń ṣe kí n tó sùn. Á jẹ́ kí ojú mi kún fún ní kíákíá, kí ọkàn mi sì kó sì sinmi láti sùn. Nítorí náà mo máa ń ka ìwé ní ojoojúmọ́ ni.

Rárá o, èmi ò ní àgbàlá òjò ní ilé mi o. Kódà mi ò fẹ́ gbọ́ ohun tí ó ń jẹ́ àgbàlá òjò rí. Ṣùgbọ́n ní ẹ̀yìnkùlé ilé mi, mo ní àgbàlá tí mo fi máa ń gbin ǹkan jíjẹ bí i tòmátì àbí ata àti àwọn èso mìíràn bíi àgbọn àti ọsàn pẹ̀lú mángòrò.

Bẹ́ẹ̀ni, mo ní ọ̀pọ̀lọpọ̀ gíláàsì òòrùn nítorí pé ó ṣe pàtàkì fún ẹni tó bá máa ń jáde nínú òòrùn láti ní gíláàsì òòrùn kó ba lè fi ṣe ìtọ́jú ojú kí ó má fi ojú rẹ̀ sí ìjàmbá. Nítorí náà, mo ní ọ̀pọ̀lọpọ̀ gíláàsì òòrùn dúdú tí ó máa ń ṣe ìtọ́jú ojú.

Bí ènìyàn bá sín, á bo ẹnu. Nítorí náà mo máa ń bo ẹnu mi tí n bá sín. Màá sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, màá ní Ọlọ́run ṣe tí mo rí sísín náà jalè.

Ọjà ní ibi àkọ́kọ́ tí mo ti máa ń ra ǹkan. Bí mo bá fẹ́ ra ǹkan oúnjẹ, mà á lọ sí ọjà oúnjẹ. Bí mo sì fẹ́ ra àwọn ǹkan inú ilé, mà á lọ sí ọjà agbègbè, èyí tí à ń pè ní supermarket. Mo sì máa ń ra ǹkan nínú ọkọ̀ náà bí mo bá ń bọ̀ nílé lálẹ́ tí àwọn tí òǹtajà ní orí pópónà bá fi ǹkan tí mo fẹ́, tí mo nílò bí wọ́n fi lọ mí, èmi a máa ra ǹkan ní inú ọkọ̀ náà.

Bẹ́ẹ̀ni o, orí a máa fọ́ mi ní ẹ̀ẹ̀kan kan bí mo bá se iṣẹ́ líle tó ní agbára. Bí ẹ̀fọ́rí yìí bá ti dé, mo ní ìgbàgbọ́ pé ara mi ń sọ fún mi pé ó fẹ́ ìsinmi nìyẹn. Nítorí náà, mà á gba ìsinmi, mà á fi ojú mi sùn, mà á sì lo òògùn, mà á jẹun, mà á mu omi. Ara àwọn nǹkan tí mo máa ń ṣe bí orí bá fọ́ mi nìyẹn.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ní nínú àpò owó mi, ṣùgbọ́n èyí tí ó ṣe kókó tí ó ṣe ìkíni ni owó. Mo ma ń fi àpò owó mi kó owó dání. Lẹ́yìn náà, mo ní káàdì ìdánimọ̀ ti ìlú àti ti ibi iṣẹ́ nínú àpò owó mi. Lẹ́yìn èyí, mo sì tún ní àwòrán kékeré ti ti èmi àti àwọn ẹbí mi tí mo máa ń fẹ́ràn láti wò nígbà tí mo bá wà níbi iṣẹ́ kí ọkàn mi lè tún súnmọ́ wọn díẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń dé ní àkókò. Mo fẹ́ràn kí ènìyàn máa dé ní àkókò sí ìpàdé àbí bí a bá ti jọ ṣe àdéhùn láti dé ní àkókò kan. Mo ní ìgbàgbọ́ pé èyí gẹ́gẹ́ bí lára àwọn ohun tí ó máa sọ ènìyàn ní ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá. Nítorí náà èmi máa ń dé ní àkókò sí ìpàdé àbí bí a bá jọ ṣe àdéhùn láti dé ní ìgbà kan.

Àpò ẹ̀yìn, àpò ẹ̀yìn wúlò gan ni. Nítorí náà kò fẹ́ẹ́ sí ènìyàn kan tí kì í gbe àpò ẹ̀yìn mọ ní òde òní. Àpò ẹ̀yìn wúlò láti kó ohun ìní ẹni dání bí èèyàn ba n lọ àjò àbí bó bá n lọ òde. Nítorí náà mo ní àpò ẹ̀yìn oríṣi mẹ́ta tí mo máa n gbé dání bí mo bá fẹ́ lọ sóde àbí bí mo bá ní ìrìnàjò láti rìn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja. Ní ẹ̀kọọkan, èmi àti àwọn ẹbí mi a kúrò nílé, ní tó bá ti di ìparí ọ̀sẹ̀ àbí bí a bá fẹ́ lọ fún ìsinmi, a á lọ péja lórí ọkọ̀ ojú omi. Nítorí náà, mo fẹ́ràn láti máa pẹja gan ni.

Lẹ́tà kíkọ sí àwọn ènìyàn ti di oun ìgbàgbé ní òde òní nítorí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti wà. Bí a bá fẹ́ bá yan sọ̀rọ̀, kódà kò sí ibi tí olúware lè wà ní orílẹ̀dè àgbáyé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó tó láti bá irú ẹni náà sọ̀rọ̀. Nítorí náà lẹ́tà kíkọ́ ti di oun ìgbàgbé ní àwùjọ.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan bí mo bá jí, màá kúnlẹ̀, màá sì gba àdúrà sí Ọlọ́run pé ó ṣeun tí ó jí mi ní òwúrọ̀ yìí. Lẹ́yìn náà, màá se ìdárayára ránpẹ́, màá sì mu kọfí díẹ̀. Lẹ́yìn náà, màá wọ yàrá ìwẹ̀, màá fọnu, màá sì wẹ̀. Màá wọ aṣọ, màá sì bẹ̀rẹ̀ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, kò sí ènìyàn kan tí kò ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ mi jẹ́ éjì, éjì, ọ̀kan, ẹ́ta, ẹ́fà àti éjì.

Ètò ìdárayá mi máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú push up. Bí m bá jí, màá kọ́kọ́ ṣe push up ọgbọ̀n. Lẹ́yìn náà, màá wá ṣe jogging fún ìbùsọ̀ mẹ́ta. Bí mo bá padà dé, màá tún ṣe push up ogún. Lẹ́yìn náà, màá wá ṣe skipping ọgbọ̀n. Lẹ́yìn náà máa wá gbé weight díẹ̀. Báyìí ni mo máa ń ṣe ní ojoojúmọ́.

Bí mo bá ní iṣẹ́ àkànṣe ní ṣíṣe, mo máa ń gbé iṣẹ́ náà fún àwọn aṣètò iṣẹ́ àkànṣe. Ó ní àwọn tó jẹ́ wípé iṣẹ́ tí wọ́n máa ń ṣe fi jẹun ni èyí. Nítorí náà, kàkà kí n ṣe iṣẹ́ náà fúnra mi, màá gbé fún àwọn aṣètò iṣẹ́ àkànṣe. Wọ́n á sì mójútó gbogbo ǹnkan tó yẹ ní ṣíṣe kí ó má ba à sí wàhálà kankan.

Mo fẹ́ràn láti máa jó gan an ni o. Nítorí pé mo fẹ́ràn orin gbígbọ́. Ẹni tó bá sì fẹ́ràn orin gbígbọ́, ó gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe máa ń jó náà. Nítorí náà, mo fẹ́ràn ijó gan an ni. Mo sì tún mọ̀ wípé kí ènìyàn máa jó, ó sún mọ́ ìdárayá. Nítorí náà, mo fẹ́ràn láti máa jó gan an ni. Gbogbo ìgbà sì ni mo máa ń jó bí mo bá ti ń gbọ́ orin tí mo fẹ́ràn.

Kò ní ìgbà kan pàtó tí mo máa ń fọ aṣọ. Ní ìgbà tí aṣọ bá ti nílò fífọ̀ náà ni fífọ̀ rẹ̀ yá. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fọ aṣọ ní ìparí ọ̀sẹ̀ láti ṣe ìpalẹ̀mọ́ fún ọ̀sẹ̀ tuntun tí ó fẹ́ wọlé.

Mo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbádùn, ṣùgbọ́n èyí tí ó ṣe ìkíní nínú ẹ̀ ni orin gbígbọ́. Mo fẹ́ràn kí n gbọ́ orin gan-an. Ọ̀pọ̀lọpọ̀ orin sì ni mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ orin jùjú, orin fújì àti àwọn orin ìgbàlódé tó jẹ́ ti afrobeat tàbí hip hop.

Bẹ́ẹ̀ni, mo máa ń pín àwọn oúnjẹ mi sí ọ̀pọ̀lọpọ̀ òye nítorí pé ajẹ́tán ò da. Nítorí náà ènìyàn ò gbọdọ̀ máa jẹ oúnjẹ ní ajẹ́tán. Bí mo bá dáná, mà á pín sí ọ̀pọ̀lọpọ̀ òye. Mà á sì gbé sínú freezer láti máa yọ́ ṣè jẹ lẹ́yọkọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni o, mo ní orúkọ ìnagijẹ́. Orúkọ ìnagijẹ́ tèmi ni ọmọ líle, nítorí pé mo ní agídí gan an. Orúkọ ìnagijẹ́ yìí ni wọ́n fún mi ní ìgbà tí mo wà ní ilé ìwé. Àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ẹ̀gbẹ́ mi sì ni wọ́n máa ń pè mí ní orúkọ ìnagijẹ́ náà. Wọ́n á ní ọmọ líle.

Àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ ràn púpọ̀ tí mo sì yàn láàyò. Àjọ̀dún Kérésìmesì jẹ́ ọdún kan tí ó ma ń so ẹbí àti ará pẹ̀lú ọ̀rẹ́ pọ̀. Gbogbo ènìyàn á wá sílé wọ́n á sì jọ wá ṣe àjọyọ̀ papọ̀. Nítorí náà àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí ní ìgbà kan tí mo fẹ́ lọ sí àdúgbò kan tí mi ò mọ̀. Ṣùgbọ́n ní ìgbà tí mo rí pé mo ti ṣìnà, mo dẹ̀ ya a ṣe kíákíá béèrè ọ̀nà lọ́wọ́ àwọn olùgbé agbègbè náà tí wọ́n sì fi ọ̀nà han mí. Láti ìgbà náà ni mi ò ti máa ń ṣìnà mọ́.

Bẹ́ẹ̀ni, àwọn èrò ìlera máa ń mú ara yá pẹ́kípẹ́kí. A máa ń mú kí ara ènìyàn dán kí ènìyàn má ṣe ṣe àìsàn. Nítorí náà mo máa ń mu àwọn èrò ìlera dáadáa kí ara mi lè yá ṣákaṣáka kí mo sì má ṣe àìsàn.

Kò ní oyè ìgbà kan pàtó tí mo máa ń wo àwòrán ní ojúmọ́. Mo ní àwòrán àwọn ẹbí mi ní orí àga ní ibi iṣẹ́. Ní ẹ̀ẹ̀kànkan ojú mi á lọ síbẹ̀, mà á sì rí àwòrán iwò. Mo sì ní àwọn àwòrán pẹlẹbẹ nínú àpò owó mi náà tí mo máa ń wò lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n kò sí oyè ìgbà kan pàtó.

Bí mo bá ń lọ fún ìrìn àjò, màá kọ àwọn nǹkan tí mo nílò láti mú lọ sí ìrìn àjò yìí, màá kọ wọ́n sílẹ̀ nínú ìwé pélébé. Màá sì máa mú wọn ní ẹyo kànkan sí inú àpò ìrìn àjò mi àti àpò ẹ̀yìn láti rí dájú wípé mi ò gbàgbé ohunkóhun sílẹ̀ nílé.

Mo fẹ́ràn oúnjẹ jíjẹ gan ni. Nítorí náà, ojoojúmọ́ ni mo máa ń lọ sí ilé oúnjẹ láti lọ jẹun. Kódà ní àná, ní alé àná ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ láti lọ jẹun pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni àjọlọ tí a sì lọ se ìgbádùn ara wa tí a lọ jẹ iyán àti ẹ̀fọ́ rírò.

Ní ilẹ̀ Yorùbá bí a bá fẹ́ kí ènìyàn, bí mo bá jẹ́ ọkùnrin màá dọ̀bálẹ̀, màá sì fi ọ̀wọ̀ kí ènìyàn náà. Màá ní ẹ kú òwùrọ̀ o, àbí ẹ káàsán, àbí ẹ káalẹ́. Ìyẹn tó bá jẹ́ pé ẹni tí ó jù ni lọ ni. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni akẹgbẹ́ ni, mo lè sọ wípé báwo ni o ọ̀rẹ́ mi, ṣe dáadáa ni? Mo bá ẹ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa gun alùpùpù gan, nítorí pé ó má a mú ìrìn àjò yá. Ní ọ̀sẹ̀ tó kọjá sẹ́yìn ni mo gun alùpùpù gbẹ̀yìn, nígbàtí mo n lọ sí òde pẹ̀lú àwọn akẹgbẹ́ mi.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ gan ni o. A máa tó bí 50 gigabyte tí mo máa ń lò. Eléyìí sì jẹ́ bí 25,000 ni mo máa ń rà ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀. Ó pọ̀ gan ni.

Bẹ́ẹ̀ni o, bí ènìyàn bá jẹ́ awakọ̀ tí ó ma ń wakọ̀ dáadáa, ó gbọdọ̀ mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Nítorí náà, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Gbogbo ìgbà sì ni ó ma ń nílò fún mi láti dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Nítorí náà, mo mọ bí wọ́n ṣe ń dáa dúró.

Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni á ma mú mi rẹ́rìn. Bí inú mi bá dùn, bí ayọ̀ mi bá kún èmi á rẹ́rìn. Bí mo bá gbọ́ àlọ́ apanilẹ́rìn tí ó pani lẹ́rìn gan an ni. Ìrú eléyìí a máa ń mú mi rẹ́rìn. Bí mo bá gbọ́ ẹ̀fẹ̀ àbí mo bá ń wo eré ìdárayá tí ó ma ń mú ni rẹ́rìn, irú àwọn ǹkan báyìí náà á ma pamí lẹ́rìn.

Bẹ́ẹ̀ni o, ní ẹ̀ẹ̀kan kan a má a ṣe kókó láti fi ìpàdé sí àsìkò oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Nítorí náà ní irú àwọn ìgbà báyìí, a má a lọ sí ilé oúnjẹ láti lọ fi ìpàdé yìí síbẹ̀.